Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán ṣùgbọ́n mo sì fẹ́ kọ́ sí bí wọ́n ti ń ya àwòrán ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àwòrán tí mo máa ń yà ni àwọn àwòrán ènìyàn, sugbọ̀n mo fẹ́ má bẹ̀rẹ̀ sí ní ya àwòrán ẹranko, maa yà àwòrán èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń fi ìdáàbò bò òrùn sára? Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí mo bá máa jáde sí inú òrùn tó jẹ́ ọ̀sán, mo máa ń rí i dájú wípé mo ti fi ìdáàbò bò òrùn sára nítorí wípé tí òrùn bá pání jù ó lè fa àwọn ìjàmbá sí àgọ́ ara.